Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi pọ̀ díẹ̀, ṣùgbọ́n n ó dàrúko mélòó kan lára wọn. Ìkíni ni ìdojúkọ owó. Iṣẹ́ mi jẹ́ iṣẹ́ tó nílò ọ̀pọ̀lọpọ̀ owó, èyí tọ́ sì máa ń ṣòro àti rí nígbà míràn. Ìdojúkọ mìíràn tó tún wà nídi iṣẹ́ mi ni wípé iṣẹ́ mi jẹ́ iṣẹ́ tí èrò pọ̀ nínu rẹ̀, èyí ló sì máa ń jẹ́ kó ṣòro láti rí àwọn oníbàárà.

Rárá o, n kò fẹ́ràn ra oúnjẹ ní òpópónà rárá. Ó wù mí láti máa jẹun nínú ilé mi ju kí n ra oúnjẹ ní òpópónà lọ. Oúnjẹ tí n bá se nínú ilé mi ó ma ń tẹ́mi lọ́rùn ju oúnjẹ òpópónà torí wípé mo nígbàgbọ́ wípé àwọn oúnjẹ òpópónà, èròjà inú rẹ̀ yè dàbí oúnjẹ tí ń má ṣe nínú ilé mi.

Mo máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣisepọ̀ mi ní ọ̀nà ọ̀yàyà, ọ̀nà òótọ́, ọ̀nà ẹ̀rín àti ọ̀rẹ́. Mo máa ń ràn wọ́n lọ́wọ́ ní gbogbo ìgbà, wọ́n sì máa ń ràn mí lọ́wọ́. A máa ń bẹ ara wa wò, a sì máa ń ṣe àwàdà, a sì máa ń ṣe kóríyá fún ara wa, a sì máa ń wo ìgbésí ayé ara wa láti ran ara wa lọ́wọ́

Mi n fẹ́ kí fóònù mi gbóná púpọ̀ torí náà mi jẹ́ kó gbóná ju ìgbà méjì lọ. Ìgbà méjì yìí gan tó bá jẹ́ dandan ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mi jẹ́ kó gbóná ju ìgbà ẹ̀kan lọ tí mà á sì gbé lẹ́ẹ̀tí mi ò ní lò mọ́ fọ́jọ́ náà. Ṣùgbọ́n ó ma ń tó ìgbà méjì lọ ẹ̀ẹ̀kọ̀kan.

Ìkan lára àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ni ìmọ̀ bí a ṣe ń wa ọkọ̀. Mo nílò láti kọ́ ìmọ̀ bí a ṣe ń wa ọkọ̀ kí n lè máa wa àwọn èrò iṣẹ́ mi fúnra mi. Dípo tí mo fi ń gba awakọ̀ láti máa bá mi wà wọ́n, mo fẹ́ máa wà wọ́n fúnra mi. Èyí ló fa tí mo fi fẹ́ kọ́ ìmọ̀ bí a ṣe ń wa ọkọ̀.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe ni ẹ̀kọ́ lórí ìrẹlẹ àti òtítọ́ ṣíṣe fún ọmọdé. Àwọn ẹ̀kọ́ yìí wọ́n dúrótì mí, mo sì dìwọ́n mú ṣinṣin láti ìgbà èwe mi títí di òní torí wípé mo gbà wípé àwọn ẹ̀kọ́ tó dára láti gbé ìgbé ayé tó ní ìtumọ̀ tó sì tẹ́ ọlọ́rún lọ́rún ni.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn lọ sí ilé ìsẹ̀mbáyé púpọ̀ púpọ̀ torí wípé ilé ìsẹ̀mbáyé yìí jẹ́ ìkan lára àwọn ibi tí èèyàn ti le kọ́ ẹ̀kọ́ nípa ìṣe àwọn bàbá wa, ìṣe àwọn aráa wa tó ti kú, àwọn gbogbo nǹkan tó jọ mọ́ ilẹ̀ Yorùbá léyàn lè ríi ní ilé ìsẹ̀mbáyé yìí.

O tó bi wákàtí mẹ́ta tí mo fi máa ń wo ojú ìbòjú lójoojúmọ́. Mo fẹ́ràn láti máa wo ojú ìbòjú gan, bàbá mi ló sì fi ìwà yìí kọ́ mi torí wípé nígbà tí mo wà ní kékeré ló máa ń mú mi dání, ta ó sì jọ lọ sí ibìkan, ta ó ti jókòó, ta ó máa wo ojú ìbòjú.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀. Mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀ torí wípé, sísí fèrèsé yìí ló máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ atẹ́gùn wọ inú mọ́tò. Mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn oru rárá. Mo fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ atẹ́gùn máa fẹ́ tí n bá ti wà nínú mọ́tò. Èyí ló sì fàá tí mo fi máa ń sí fèrèsé ọkọ̀.

Oríṣìíríṣìí adùn ni mo fẹ́ràn nínú ice cream. Ọ̀kan nínú àwọn adùn tí mo fẹ́ràn ni adùn ṣokoléètì, mo fẹ́ràn adùn vanilla náà, mo fẹ́ràn adùn strawberry. Àwọn adùn mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yìí ni àwọn adùn tí mo fẹ́ràn jù nínú ice cream.

Oríṣìíríṣìí bàtà ni mo máa ń wọ, ìgbà mìíràn mo máa ń wọ sandal, mo lè wọ sneaker, mo lè wọ palm, èyí tó bá ti wù mí tàbí èyí tó bá ba aṣọ tí mo bá fẹ́ wọ̀ jáde ní ọjọ́ náà ni mo máa ń wọ̀. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù nínú gbogbo oríṣi bàtà yìí ni bàtà sneaker. Mo fẹ́ràn bàtà sneaker púpọ̀ púpọ̀.